Kíni mo máa ń jẹ ní òwúrọ̀? Mi kì í, normally mi kì í jẹ, mi kì í jẹ anything ní òwúrọ̀, mi kì í jẹ ẹ̀ kankan. I don't eat in the morning. Mi kì í jẹ, mi kì n jẹ oúnjẹ láàárọ̀. Mi kì í jẹ anything ni ní òwúrọ̀.